Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò kó tó dú pé wọ́n sọ gbogbo ẹ̀dínwó wọn. A ń pè é ní orí WhatsApp video call, kò sí yẹn lórí WhatsApp tẹ́lẹ̀. Kò sí status lórí WhatsApp gan-an, strictly for chatting ni. So gbogbo ìgbà tí kò tíì sí àǹfààní láti kọ́l ni o kọ́ọ̀ ọ̀ ṣẹ video call lórí WhatsApp. Skype làwọn máa ń lò báyìí, a máa download Skype sí orí phone wa. So ẹni tí a fẹ́ pé ló máa download Skype náà sí orí phone rẹ̀, so Skype làwọn máa ń ṣe video call ngbáyẹn.

Àkókò tí mo fẹ́ràn jù lọ ninú ọjọ́, ó jẹ́ àkókò ìsinmi lẹ́nu iṣẹ́ bíi weekend. Weekend jẹ́ ìgbà tí mo fí máa ń ráyè láti lọ ṣe àwọn iṣẹ́ ilé tí mo bá ti pàtì, láti rán ìyàwó mi lọ́wọ́ fún àwọn iṣẹ́ tó bá fẹ́ ṣe. Ó máa ń fún èmi náà lánfààni láti jáde lọ síbi tí mo bá fẹ́ jáde lọ láti lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀mi.

Mo máa ń gbádùra kí n tó lọ sùn ni. Nígbà tí mo bá gbádura tan tí mo bá sí ní data tó pọ̀ lórí fóònù, màá wo TikTok tàbí kí n wo fídíò bá mi múle lọ ká news story fone mi. Lẹ́yìn yẹn báyìí tí mo máa gbó ohun tí kò ní dáadáa, màá wo àwọn fídíò tí mo ti download tí mo ti ri ayeẹ́ wò. Bá ti máa bá fi wo fídíò ẹ fún mi twenty minutes, orun á gbé mi lọ.

Bẹ́ẹ̀ni ó rọrùn fún mi láti darí àwọn ìyànjẹ táa bá ti pinu lọ́kàn wọn pé nǹkan táwọn ṣe àwọn mọ̀ pé àwọn ṣe pé àṣìṣe sì ni. Báwo ni ṣe rọ́mọ? Àwọn ni dáṣọ́wọ́ èso rọ̀mọ̀. Èmi náà darí gi wọn nítorí pé kò bá mi ní ǹkan láti darí jin wọn. Ìgbà tí Ọlọ́run tá nkẹ́ pé gan-an, tó ń darí gi wọn só̀rò kí á ló wàbẹ tì mí darí gi wọn.

Igbádùn mi ni kí n wọ aṣọ tó dára, kí n jẹ oun tó dára, kí n siṣe fajíní fẹ́ẹ́rẹ́fẹ́. Mo ma mu ọtí bọ̀ ko kìí ṣe àmupara, kì í mú fẹ́ẹ́rẹ́fẹ́ kójú mi kan wá tipsy a little bit kò ṣe àmuju tí máa lo máa sùn ninù gọ́tà. Ṣé àwọn igbádùn mi nìyẹn? Kó yóò wá ra pọ mi pẹ̀lú ìfọ̀kànbalẹ̀.

O ti pẹ́ díẹ̀ tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi nítorí pé kò fẹ́ ṣe àkókò. Ṣùgbọ́n àwọn weekend kọ̀ọ̀kan ti aye bá yọ, a máa ń pàdé ní ilé ìgbafẹ́, a sì bára wa sọ̀rọ̀, a bá ara wa ṣeré, a ó gist ara wa dáadáa. So, àwọn time bí weekend náà ni a ti gbá ọdún, so kò tí pẹ́ púpọ̀ jù náà.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí, mo ti lọ sóde dáadáa. Óde ìgbéyàwó, òde òkú àgbà, òde birthday, òde ìsílé, òde ìkómọ oríṣiríṣi òde ni mo ti lọ. Kó dàá mo tì rínrìnàjò nítorí òde rí. Mo ti lọ sí Èkó rí fún òde, mo ti lọ sí Portharcourt, Abuja t'oráwọ́n ẹ̀bí mi wọ́n pọ̀ káàkiri káàkiri.

Mi kò jẹ́ ẹni tí kò jẹ ẹran, mo máa ń jẹ ẹran gan. Kódà tí ìyàwó mi bá jẹ ẹran tó pọ̀ sínú ilé, mo máa ń ji ẹran jẹ ó. Igba odun gan, tí a bá ti pa adiẹ bí mẹ́fà tí mo rí pé adie Surplus nínú ilé tó tii wá dindun nínú fíríjì, èyì ti emi ó jí jẹ, màá ti mú un. Bí a ti dáná tán kí a kó sí ara ẹ̀yìn, màá fi si sàálú oúnjẹ, kò lè wọ̀ mọ́, màá jẹ ẹran gan.

Ah ìbéèrè ńlá lè béèrè yìí o, ṣé mo ti ṣìná rí? Mo ti ṣìná rí o, bí ó ti pẹ́. Ọjọ́ náà orí kunkun ni mo ṣe, mi ò mọ bẹ. Mo wa rope ah mo ti wá sọ́nà ibi tipẹ́ but. Ó yẹ kí n lè get e. Bí mo ṣe ń lọ nìyẹn. Ọ̀ǹkà tọ́lohun fi yọ mí ní pé mo mọ ojú ọ̀nà yẹn dáadáa. So mi ti ṣìná púpọ̀ tí mo fi get to know pé à, mo ti gba wrong place pé mo ti ṣìná.

Mi ò ṣìṣẹ́ ọ̀fẹ́ rárá mo iṣe ọ̀fẹ́ tí mo lé ni mo ṣe ni pé ìgbà tí mo dé ibi iṣẹ́ kan, wón ní má ṣìṣe ọjọ́ méjì láìní gbòòòò ó kó tó di pé iṣẹ́ mi bẹ̀rẹ̀ sí ní rídì lọ́jọ́ kẹta. So nǹkan tí mo ṣe fi gbà sí wọ́n lẹ́nu ni pé wón ní bí wón ṣe máa ṣe níbẹ̀ yẹn nìyẹn, wípé ọjọ́ méjì yẹn bí ìgbà pé èèyàn ò kọ iṣẹ́ ni, ó tán.

Èdè tó wù mí láti kọ báyìí ni èdè Hausa. Kí dẹ̀ ni ìdí tí èdè Hausa fi wù mí láti kọ ni wípé àwọn Hausa rẹ̀ mo rí wọn pé máa ń ní ìfẹ́ ara wọn. Hausa tí ẹ̀ bá ti gbọ́ èdè wọn, tí ẹ̀ fẹ́ rajà lọ́dọ̀ Hausa, yóò sọ ọwọ́ ẹ lẹ́ pátápátá fún ìyẹn ni ọjà náà cheap gan. So èdè tó wù mí láti gbọ́ ni èdè Hausa ni ẹ̀. Wọ́n ní ìfẹ́ ara wọn dáadáa. Ti wọn ba rí élé dé wọn, inú wọn á dùn, wọ́n á jẹ kọjá cheap fún.

Mi ò tíì ní ọkọ̀, ṣùgbọ́n mo máa jẹun nínú ọkọ̀ mi tí mo bá ti ní i. Kí ni irun, ó fà tí èèyàn fi gbọ́dọ̀ jẹun nínú ọkọ̀ rẹ̀? Bà tó jẹ́ pé èèyàn ló ní i. Nínú ọkọ̀ lọ́kọ̀ gan-an èèyàn ń jẹun, ká má tó sọ pé inú ọkọ̀ yẹn. Tí mo bá ní ọkọ̀ tèmi, mà á jẹun nínú ẹ̀, tí ó sì ní ṣẹ́ wáhalà kankan.

Ti mo bá jẹ́ adarí ilé iṣẹ́ mo máa fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún. Èyí ni wipé èmi náà le tun fi gba kò kan wà rí ní ọmọ iṣẹ́ tí mo sì mọ bó ṣe máa ń rí láti máa gba owó oṣù lásán nìkan láìsí ẹ̀kúnwó kankan tí mo bá fún wọn lówó àfikún, èyí ó fún wọn lorẹ̀ ofẹ́ láti ní àfipamọ́ láti ní savings nínú iṣẹ́ tí wọ́n ṣe kó ni jẹ́ pé owó oṣù lásán ni wọ́n rí.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ní ẹgbẹ́ eré ìdárayá football Chelsea FC. Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá Chelsea láti bí ọdún bi mẹ́wàá sẹ́yìn. Ara wọn ìdí tí mo si fi fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá ní wípé Wọn kì n fi ọrọ eré ìdárayá wọn ṣeré, wọ́n mọ bí a tí ń gbá bọ́ọ̀lù àti tún pé, colour wọn ó wà lára ǹkan tó jẹ́ kí n like wọn púpọ̀ torí pé mo fẹ́ràn blue.

Ìdáhùn fóònù mi níbi iṣẹ́ oórí bákan bákan. Rárá, èyí tí mo ṣe lórí bákan bákan ni pé òun fààyè gba ká máa tẹ fóònù àbí ká máa sọ̀rọ̀ púpọ̀ lórí fóònù nibi iṣẹ́. So tí mo bá rí pé call yẹn wa important máa kán gbé. Màá sọ fún ẹni tó báa ń pè mi pé, torí pé òun tó jẹ́ ẹni mo ti gbé, pé òun ò fààyè gba. Kó máa pè padà tí n bá ti párí iṣẹ́, àbí tí mo bá ṣe dé ilé. So àwọn ọ̀nà tí mo máa ń gbà gbé fóònù níbi iṣẹ́ nìyen. Àfi tí n bá rí pé mo ti free dáadáa, mo ti pàrí iṣẹ́, ti tèmi lọ́jọ́ náà, hhen, mo lè gbé fóònù kí n bá yàn sọ̀rọ̀ for long. Buh láì bá ṣe ìyẹn, ta fi ń sọ̀rọ̀ lórí fóònù yẹn, ọjọ́ ń lọ yi ó sì pẹ́ wa ti tí tá fi pàrí iṣẹ́.

Ọ̀nà tó tayọ ni mo máa ń gbà gbọ́ iro àwọn oníbàárà mi. Èyí tó bá ṣẹ̀ ràjà tán máa pè, máa ki pé o ṣé, tó bá wa dowo pọ̀. Eyi to ba sì jẹ́ pé ó ti pẹ́ tí mo ti rí i, tí ó ti bá wa ra ọjà, màá pè pé à, "Mr. Alágbájá mi, Mr lágbája ẹ káàsán, ṣé kò sì ńkan o? Ǹkan tẹ bá wa rà nígbà tó kọjá lọ, ṣé ẹ ṣi n gbádùn rẹ̀? Ṣé kò sì ti awá rí yin mọ́ ní ẹnu ijọ́ mẹ́ta yìí?" Ìnu wa o dùn láti tún rí yin, tún yín rí o, bi mo se máa ń gburo àwọn oníbàárà mi nìyẹn.

Ìgbà tí irun mi bá kun ni mo máa ń gẹrun, most especially ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń gẹ. Ṣùgbọ́n níbi nǹkan bí i oṣù ta lò kọjá, ìbá ti mo dọ́dọ̀ berber ti ó kì í ṣe bàbá tí mo máa ń lo. Mo rí nǹkan tó ṣe ń gẹ́ mọ́ á ní kó jẹ́ kí irun ẹ lọlẹ̀ dáa, dáa, dáa, dáa. Bí bá sọ fún mi pé ó fẹ́ to ọ̀sẹ̀ mẹ́ta kí n tó gẹrun mi torí pé ó lọlẹ̀ dáadáa, ìgbà náà mo máa tó mọ̀ pé totọ́ ni mo ní irun lára but ko ṣé pé bẹ́ẹ̀ náà ni irun àrà mi pọ̀ tó ló jẹ máa gẹrun ni ọ̀sẹ̀ méjì méjì. So ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń gẹrun torí lẹ́fù tí mo láìkì kí n máa fi irun sí niyen o máa ń tó ọ̀sẹ̀ méjì kí n tó tún mí gẹ.

Nǹkan tó dára ni ó máa ń wà nínú ọ̀sẹ̀ tuntun. Bí àlùbariká ìtẹ̀síwájú, oníbàárà gidi tuntun, aláyànmògo, ẹni tí a jọ ṣe business gidi tí a sì jọ rí owó gidi. Mo máa ń gbàdúrà pé, ìwọ Ọlọ́run, ọ̀sẹ̀ tuntun leleyi o, má yẹ kí n ba olóríburúkú do wo pọ̀. Àwọn nǹkan tí ń mú wà, nǹkan tí mo ní, ẹni tí ń mú wà, ǹkan tí mo ní jẹ́ kó bá jẹ́ ǹkan tí mo ní lọ́. Àwọn àdúrà tó dára, àwọn ǹkan rere. Mo máa ń gbàdúrà fún l'ọọ́sẹ̀ tuntun.

Ìdúnadúrà mi tó wá dé stage kan, àwọn gan máa ń sọ pé ṣọ́bìnrin niyin ni uncle? E wo bẹ̀ẹ́ ṣe ń dúnadúrà torí wípé èmi kì í ṣe won bimi pelu silver spoon. Ọmọ atàpátá dìde ni mí, so mò máa ń dúnadúrà dáadáa pẹ̀lú àwọn ọlọ́jà. Wọn kò possible kan pe ǹkan fún mi níye kan kì í sì dáálẹ̀. Màá ti e kọ̀kọ́ dúnadúrà, dúnadúrà lóori e máa na kí n tó dowo ẹ̀ lẹ̀

Mi ò ní àwo ẹranko kan lára, n sì rò pé wọ́n á yóò mí láti ní àwo ẹranko kan lára, nítorí pé mo rí i káwé pé kò dára gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kí ẹ mọ yàwóran sí ara. Tí mo bá ti wà yá pé ó bí akẹ́ni, mo kàn le ya àmì àgbélébùú síbi ẹgbẹ́ ọwọ́ òun. Ó tán, mo ká ká ìyàgbẹ́ sára bí i ti kíníún, mi ò fi bẹ́ẹ̀ ni ìfẹ́ sí i.

Bẹ́ẹ̀ni mo máa ń gba àwọn ìméèlì àwúlò ọ̀pọ̀ ìgbà lè ní ìméèlì àwúlò gan mọ́ ìyára wọn nínú méèlì mi. So inú spam folder ni gbogbo wọn máa ń wọ̀ lọ. Mo máa ń gba wọ́n, ara wọn làwọn témù, témù gúdú ni wọ́n tó máa ń sẹ́ǹdì ìméèlì àwúlò sí wọn. Ṣùgbọ́n èmi kan máa ń ri wọ́n ní ìrì pè wẹ́, àwọn náà ń polówó ọjà wọn ni, tó bá jẹ́ èmi náà ni, ó ṣe é ṣe kí n ṣe ju bẹ́ẹ̀ lọ. So èmi ò rí ǹkan tó burú nínú kí n gba ìméèlì àwúlò rárá.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n tó pọ̀, kódà Èmi gan mo máa ń ge nígbà tí ó bá sun mi, mo máa ń lo rẹ ni. Ó máa ń di nǹkan mí ìsinmi lára nígbà mí gẹ́ ṣé mo máa ń rò wípé àwọn t'ọ̀lorun o fún ni irùngbọ̀n yíò ní mọ irú ore tí Ọlọ́run ṣe fún wọn. Torí bí èèyàn fẹ́ bí èèyàn kọ́, èèyàn ní láti máa ṣí ìbẹ̀wọ̀ tí wà péjú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. Òtò ni irun orí, ọ̀tọ̀ ni irun àgbon, ki Ọlọ́run ṣànù wà.

Mo máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ó ṣe tó àbí bó ṣe yẹ. Tó bá jẹ́ àgbàlagbà ọkùnrin ni mi rí òwúrọ̀ màá sọ pé ẹkaro sir. Ìbá jẹ àgbàlagbà obìnrin ni màá ní ẹ̀kaárọ̀ mà. Kíkí àwọn ènìyàn jẹ́ ǹkan tó rọ̀ mí lọ́hùn nítorí wípé wọ́n fi kọ́ mi dáadáa nílé tí mo ti jáde wá. Tí a ń bá bàbá wa rìn nígbà tí a ṣì kéré gan, tí bàbá bá fi lè kí èèyàn káàkiri pẹ̀lú wọn tí wá bá wa so àwọn ǹkan yẹn wọ́n ti fi kọ́ mi tó jẹ́ pé rọ̀ mí lọ́rùn. Nígbà mí tí mo bá lọ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi tí mo bá ń kí èèyàn, ìmí inú wọn a máa ṣomi lẹ́nu, wọn a sì máa bumi. Kí ló dé, o ti kí èèyàn jù. Tẹ́ èmi a dẹ̀ máa dá wọn lóòwù pé ká wọn má bi ìnu o, o ti mọ̀ mí lára.

Ìgbà tí mo kéré, aṣọ tí mo fẹ́ràn láti wọ̀ ni àwọn tóp and jean Ṣùgbọ́n nísinsìnyí, mo kan ṣàídéde rí wipé native ló pọ̀jù nínú aṣọ mi. Ó jẹ́ aṣọ tó ẹ pé tí ẹ̀yin bá wọ̀, wọn kì í fojú pa èèyàn rẹ. Wọ́n á sì rí i wípé elé yìí wà responsible. Yálà pé boya o lọ́gbọ́n lórí àbí olaya nílé. Èmi fẹ́ràn láti máa wọ native nísinsìnyí. Oun ń dá á síle pẹ̀ laṣọ tí mo yàn láàyò láti ìgbà tí mo ti ṣe ìgbéyàwó. Àti tun pé mo rí àwọn irun bíi aṣọ bọ̀yìí, orílẹ̀-èdè tí a sì wà lé lẹ̀yii, tọ bá ti múra kan ju, ni ọlọ́pa ọ mọ le ọ̀ kàa kiri Ṣé ni ki olorun gbá wa kò ma jẹ́ kí o ṣúwà o.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi ní wọ́n bá. Ni bí ọdún bí i méje sẹ́yìn. Mo fẹ́ lè sọ wípé gbogbo wọn mo mọ̀, tí mo sì mọ ilé wọn gan níìsín. Adùúgbò ti kún kọjá bótì tó atí bo ṣe yẹ, tó jẹ́ pe ó lójú èyi mo dá wọn mọ̀. Tí mo bá rí elomi gan, màá tún ṣe máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn alábàágbépọ̀ mi pé, "Tani l'ẹni tó ń lọ so dá wọn mọ̀?" Wọn a ní, "Àwọn mọ̀ wọ́n." pé bíi bài bai bài na ń gbé. Ẹ mọ̀ pé aládùúgbò ti fẹ́ jú sí i, ìgbà kan ni ẹyan máa ń dára ẹ mọ̀, níìsín kó rí bẹ́ mọ̀.

Ìlànà ìpolówó mi pọ̀, ara ìlànà ìpolówó mi ni kí n polówó fún ra mi àti review. Customer tobá ti bá mi rajà rí, yóò sọ fún mi pé a, ǹnkan tóún ra ò dára o, mo like e. Èmi naa o wà screenshot ẹ, maa wa repost ẹ pé ara awọn, ǹnkan táwọn oníbàrá tó ti bá wa rajà rí tí wọ́n sọ léyí o. Ó sì ń ràn mí lọ́wọ́ gidigidi tí di ìsìn yìí. Review wà lára ọ̀nà ìlànà ìpolówó mi.

Àkókò tí mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi ò fi bẹ́ẹ̀ pọ̀. Àrá ìdí tó si fi rí bẹ́ẹ̀ ni wípé mi ò kí ń ráyè tò, ṣùgbọ́n mo máa ń gbìyànjú àti fààyè sílẹ̀. Láwọn àsìkò tó bá jé pé ení na mopè é, mi ò lọ síbí kankan, ilé ni mo wà. Nítorí wípé tí ẹ̀yan bá sọ pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ni, ìgbà tí ǹnkan bá ṣé eyàn, iṣẹ́ ò ní dúró tì eyan gẹ́gẹ́ bí ẹbí ó. Kò sí nǹkan tí a fe fi ẹbí wé láyé yi.

Tí mo bá wà nínú ọkọ̀, kò sí ǹkan tó fẹ mú mi bínú. Àfi tí bá rí ǹkan tótó bí mi nínú. Kọí Olórun máa ṣe éeyàn ní dìgbòlugi kò sá pọssible kí máa ṣàdédé bínú. Àyàfi tí ẹni kan bá wà nínú ọkọ̀ tó kọjá tó kọjá àyè àrá sí mi, mi o rí ìdí kan tó fi yẹ kí n bínú tí mo bá wà nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó níbi ẹgbẹ́ fèrèsé inú ọkọ̀ òfurufú. Lórí náà, mo ti í irin àjò pẹ̀lú ọkọ̀ òfurufú, ṣùgbọ́n mo mọ bí ó ṣe máa rí. I know how the feeling is. Mo mọ bí ó ṣe rí. Mo máa ń wo àwọn fídíò tí mo máa ń wo àwọn fíìmù tó jẹ́ pé wọ́n ṣe inú ọkọ̀ òfurufú. Ó wù mí láti wọ, mo sì ní gbàgbọ́. Mo gbá l'àdúrà pé máa wà, máa wọ inú ẹ̀ yóò gbé mi lọ síbi gídì. Kí ọdún yìí tó parí. Àwọn imagination mi pé bí ojú ọ̀run ṣe rí. Mo fẹ́ jẹ́ kí orin kí ń rìn ní àrídájú pé bí mo ṣẹ̀ rò pé ó rí. Bẹ́ẹ̀ náà ni ó rí.

Awo ti mo fẹ́ràn jù nísin baibaí tí mò ń jẹ lọ́wọ́lọ́wọ́ òun ni Keslikí ọmọ Debisi to máà ń gbọ́ dédé bísi, dédé dé bísi. Àwọn awo tí mo fẹ́ràn náà pọ̀ bíi àwọn awo Mega 99, àwo Segun Nabi, àwo Yinka Ayéfẹ́lẹ́. Ẹ̀kankan mo máa ń gbọ́ àwọn tàká súfèé yẹn torí pé kó bẹ́ẹ̀ sọ̀pọ̀lọ́ kánkan nínú wọ́n mọ́.

Ah, èmi ò mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní dojúkojú láìṣe alálùpa idà. Ọ̀gá wa, bàbá wa gan, Shina Pella, kọ́ lọ́ ohun fi òrun kẹ́won. Òun ro pé bàbá yẹn gan ṣe tó bẹ. Èmi ò mọ̀ bó n ṣe ń dá ọkọ̀ dúró ní idojúkojó. Mi ò sì le parọ́ fún un. Ǹkan tí mi ò le ṣe, mi ò lè sọ pé mo mọ̀ ọ́ ṣe o.

K'Olórun má se wá ní alárùn. Ó ti pẹ́ te mi rí dókítà o, ìgbà tí mo sì rí dókítà keyin, o nlọ́ bí ọdún bí mẹ́ta báyìí. Nǹkan tí mo ṣà kiesi ní ibi iṣẹ́ lọ́jọ́ náà niyi pé ẹ̀gbẹ́ ẹpon kan ń ro mí, tí mo bá ń rìn tí mo gbẹ́sẹ̀ kan, ó dà bi i igba pé ẹpon ni mo fi ń tẹ́lẹ̀, tó ń dùn mí gidigidi, mo tì mu mọ́ra bí ọjọ́ méje. Ṣùgbọ́n ọjọ́ tí máa kúrò ní ibi iṣẹ́, ẹ̀mí mi ò gbẹ́ mọ́. Mo kàń ní láti lọ parọ́ fún awon ọ̀gá mi pé ẹgbẹ́ ẹpon kan ń ro mí. Torí tí ń bá fi lè jẹ́wọ́ fún wọn pé nǹkan tó ń ṣe mí nù, ní kété tí mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ padà, wọn lè máa pè mí ní Pẹ̀lẹ́ ó, bàbá ẹlẹ́pon. So, n'èmi ò ṣe like gbogbo àwọn eré rádaràda bá yen. Ǹnkan ti o jẹ́ kí n sọ fún wọn ni yẹ́n tí mo fi parọ́ pé ẹgbẹ́ ẹpon kan ló ń ro mí.

Kò sí ọ̀nà kan tó special tí mo ń gba kọ ju àsìkò ìparí iṣẹ́, bí kò ń ṣe kìí iṣe parí, kí ounkaluku sí gba ilé lọ tí àsìkò yìí ìparí iṣẹ́ bá ti ń súnmọ́, inú mi máa ń dùn ni, especially tí mo bá ti parí gbogbo iṣẹ́ tó bá wà ní iwájú mi. Àsìkò ìparí iṣẹ́ jẹ́ àsìkò tí ènìyàn máa ń dúnnu pé ènìyàn ó lọ sílé láti lọ sinmi, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí èyàn ti ṣe lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti wà ní òru nítorí pé nẹ́tíwọ́ọ̀kì òru máa ń da fún gbogbo Íńtánẹ́ẹ̀tì. And then, o tun jẹ́ àsìkò tí èèyàn lè bá Ọlọ́run sọ̀rọ̀. Kò ṣi àsìkò tí èèyàn o lè bá Ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n, ẹ, ó jẹ́ àsìkò tí ẹeyan lè bá Ọlọ́run sọ̀rọ̀ tí nu Ọlọ́run á sì yọ̀ sí eeyan. Nítorí pé Ọlọ́run gan mo pe orun máa ń dùn mo yàn. Nkan tí ó bá le mú eeyan pa orun mọ ojú. Àwa èèyàn dẹ̀ tún nígbà rẹ pé àsìkò náà jẹ́ àsìkò tí àwọn màláíkà gidi máa ń rìn kọjá lọ.

Bẹ́ẹ̀ni mò máa n wọ ago ọwọ́. Ago ọwọ́ wà lára nǹkan tí mo máa ń lò gẹ́gẹ́ bí i ẹ̀ṣọ́, mí rí pé ẹ̀ ń lo chain bo ago ọwọ́ yẹn, mò máa ń lò, ó serve as ẹ́, ẹ̀ṣọ́, ó tún serve as ẹ́, ago, ìwúlò rẹ̀ pọ̀. Ènìyàn le wà nínú ọkọ̀, kí eyan máa le ráyè towo bo àpò láti wo ago ju ago, ṣùgbọ́n tí ẹ̀ bá ti wọ owó ẹ̀yan, eyan ó mọ̀ ǹkan tí ago so.

Mi ò dúró lílọ ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí. Àyàfi tó bá jẹ́ wípé mi ò ní data lóku, kò possible kín jí ní ojúmọ́ kan kí n má lò ẹ̀rọ ayára bí àṣá. Mí ìfẹ́ mọ̀ bóju ṣe dí tó tí mi bà lo lárò má lo lalẹ, kódà kín ma ní data gan, mà wà yàn nkàn tó má tàn hotspot fún mi, nkàn tó ti mó mi lára tó wà nu ẹ́jẹ́ láti ilẹ̀

Ó máa ń gbóná lọ́pọ̀lọpọ̀ ìgbà tí iṣẹ́ bá ti pọ̀jù lọ, ṣùgbọ́n tí èmi bá ti rí báyẹn pé o ń gbóná, èmi máa ń pa a ni. Màá pa á, màá jẹ́ kó ló boyà bí ten minutes ni pípa. Màá rí pé ó ti pẹ́ díẹ̀, orí ẹ ṣi tì ń wá le o tí ń tutù diẹ́ diẹ́, màá tàn padà torí kí bátírì kí fóònù máa gbóná lágbóná jù, o mọ̀ ń bà bátírì fóònù jẹ ní fún ẹni tó bá mọ̀

Ọjọ́ Súnday tó kọja lọ yìí ló kẹ́yìn tí mo lọ sí ibi ọrin. A kọ orin àṣìjojójó ayò ní ilé ìjọsìn, inu wá dùn nítorí wipé Ọlọ́run tun dẹ̀ mi wá sí láti ri ọjọ́ omiirán. Sọ, ijọ Súnday tó kọja ni, bàṣị́ ṣe máa ń kọ orin níyẹn, bi orin inú mi máa ń dùn ti mo bá ń fi ògo fún Ọlọ́run tó ri wi pé ọ̀un loba tá a rìdí iṣẹ owọ re, tó da wá sí titi di àkókò yìí tí ó jẹ́ kí ikú o pa wa dánu.

Rárá o, mi ò kí ń mu òògùn lójoojúmọ́. Kọ́ olorun máa jẹ àìrí, àìsàn àbí isoro ti ó mu mi máa mu òògùn lójoojúmọ́. Nítorí pe mò kórira òògùn gan. Òògùn lílò ojoojúmọ́ gan o gbẹ̀so nítorí gbogbo àwọn kẹ́míkà tan fi se àwọn òògùn yẹn tó bá ti pọ̀jù láàra èèyàn, ó ń ṣokùnfà àìsàn mí nínú àgọ́ ara èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣì mọ́

Ó ti tó bí ọdún márùn sẹ́yìn tó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé. Ìgbà tí mo lọ kẹ́yìn ni mo lọ mú tọ́píìkì pójẹ́tì mi nínú library. So, gbogbo ìgbà yẹn mo fẹ́ lè ni mo máa ń po yí library torí bẹ́ẹ náà ni mo máa ń wà tí mo fi máa ń kọ àwọn pójẹ́tì mi. Ṣùgbọ́n ó wùmí láti tún lọ láìpẹ́ yìí torí àwọn ìwé tuntun tí dé bẹ́ẹ̀

Ìrọ̀rí kan ni mo máa ń lò nígbà mí méjì. Faṣani méjì, máa gbo ilé kan, máa rọ̀ mọ́ kan. Tí mo bá lo ẹyọ kan tó ń rún Ìbà títè wá, màá wọ kejìmọ́ra, màá sì rọ̀ mọ́, màá dìímọ̀ bí ìgbàgbọ́ mi bá dì mọ́ èèyàn, bí ìgbàgbọ́ mi bá dì mọ́ obìnrin. Nítorí pé ìgbà mí, mo máa ń ṣe bí i kí n dì mọ́ ǹkan kó rún tó lè wá dáadáa.

Bẹ́ẹ̀ni, WiFi mi ó yára tó, ó yára débi wípé tí mo bá tànlẹ̀ tó bá notice pé ẹnìkan tan hotspot rẹ̀ lẹ́yìn bí ilé kẹta síbí báyìí, yóò máa gbé wá ni pé hotspot rẹ̀ ti kan wà ní tí tàn ẹ́ lẹ̀, pé kan wà available kí n connect mọ̀, kí n connect, kó máa dámi láàmú ni.